Tí n bá fẹ́ lọ sùn, màá kọ́kọ́ ka ìwé díè náà kí n tó sùn. Màá dẹ́ẹ̀tú ṣe àlùwàlá, màá dẹ́ẹ̀tú ṣá àdúrà fún Ọlọ́run kọ́ lọ́run sọ mí, kó jí mi láyọ àtàlàáfíà, kó sọ mí lọ́wọ́ àwọn àsebi kò jù bẹ́ẹ̀ lọ, màá sì lọ sùn, màá fẹ́ gbẹ́ ọ̀tún bírẹ̀

À, bí mo ṣe máà ń pèsè àwọn olè. Tó bá ti ọjọ́ ọjọ́ ẹtì mó maa ń lọ sí ọjà Gbagualada. Ibẹ̀ ni mo ti lọ máà ń rí ìpèsè àwọn èlò tí mo máa ń lò. A lọ ra ẹja, ìrẹsì, òróró, gbà wọ́n èlò oúnjẹ ibẹ̀ ni mo ti máa ń rí.

Mo fẹ́ràn ìpàdé lórí fóònù, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Mo máa ń sí lẹ̀kọ̀ọ̀kan tí màá yá ti lọ síbi ìpàdé rẹ, boya bí ènìyàn nípèníjà àbí ẹ lè má ṣe pàá, eeyan lè má ṣe nkan méjì papi Mo fẹ́ràn ìpàdé orí fóònù, ó ní ìtumọ̀ sí jẹ́ ohun tó da.

Ojú òpó ayélujára oun ni mo wà? Mò wà ní ojú òpó ayélujára MTN. Mo wà lórí etí aláwọ̀ dúdú, aláwọ̀ ẹ̀jẹ̀ yíyẹ teddy 2021. Ìgbá mi na o lọ ní àsìkò yìí kí Olọ́rún ṣàánú wá lọ àwọn nẹ́tíwọ̀kì yìí ni.

Ah! Orí máa ń fọ́ mi o. Ah! Èmi wá jẹ́ ẹ̀yàn kan tẹ́ pé kò kí ń lo òògùn, tí mo ti máa, tí mo ti máa ń dè ní ó ṣúfọ ni pé tí ì bá ti máa ń sùn dáadáa, ó yóò fọ́ mi báyìí gan-an. Nísìnyí tí orun mi o yẹ kí n ti sùn báyìí, tori kí n lè tete sun orí, orí ẹ n fọ̀ mi, ó ń fọ̀ mi wà lábáyìí.

Ah! Èmi, mo nífẹ̀ẹ́ ẹran o. Kò si ẹran tí mi ò lè jẹ, àfi ẹran tí ò bá tí i ṣe pé ó máa pa ẹran kẹ́gbèẹ́rẹ́ jẹ́ nìkan ni kì í jẹ. Ah! Ẹran tí mo nífẹ̀ẹ́ jù, ẹran ògúfe. Ah! Ẹran àgbo, ẹran tó dùn, ẹran adìyẹ, ẹran pẹ́pẹ́yẹ, kò sẹ́ ẹran táì jẹ.

À, èèyàn eletọ ni mí, mo máa ń ṣe ìtàn ǹkan. Mi ò ní ìfẹ́, mi ò lákíkí ǹkan kó má jẹ́, ẹ́, làbùdá kó má jẹ́ pé kò ní fàbálẹ̀. Èèyàn letọ ni mí, ó dára kí èèyàn jẹ́ ẹni tó máa ń ṣe etò. Mo ní ìfẹ́ láti máa ṣe ìtò ga, tógẹ̀ ẹ ni. Gbogbo ìjẹ́ máa ń fún ẹ̀fọn kan, balẹ̀ ọ̀kan.

Mo máa ń ṣe ibùdójú jú iwọ́n software o dáadáa nígbà tí mo fi máa ń lo, eh, tí mo fi ń lo, eh, ẹrọ lápútọ́pù mi. Mo máa ń lò, màá, màá, màá ṣe ìbùdójú rẹ̀ tí wọ́n bá ti gbé wípé kì í ṣe ìbùdójú rẹ̀. Mo máa ń ṣe é torí séètì mi na lori èrò ìbánisọ̀rọ̀ mi náà. Mo máa ń ṣe ìyẹn náà. Ó máa ń jẹ owó.

Kí ló dé tó fi fẹ́ mọ ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ sí? Mo sa máa ń fi pamọ́. Ṣé o fẹ́ wá ilé mi wá mu gẹ́? To wá ń bi mí leeré, ibo mo ń fi kọ́kọ́rọ́ sí. Eléyìí lágbára púpọ̀ o. Ìgbà mí mo maan mú jáde, mo sì máa ń fi pamọ́. Ẹ ṣé.

Eh! Alákòkò, ṣòkòtò nìkan ni máa ń wọ̀, mi kì í wọ̀ aṣọ, torí mi ò láì kíì, mi ò nífẹ̀ẹ́ koru ma mu mi. Òun ṣòkòtò nìkan ṣe é ti wọ aṣọ, àbi tó tutù bá pọ̀ nìkan ni máa wọ ṣọ, èmi ò ní aṣọ ìwọ̀sun. Ṣùgbọ́n mi, mi ò nífẹ̀ẹ́ kí maa wọ aṣọ ṣànṣà.

Aáá, kò níye, àìmoye ni. Sugbon kaaṣá ni pé bí ìgbà mẹ́wàá tí na bá wà lórí ẹ tó bá tọ jẹ pé iná rẹ kún, bí ìgbà mẹ́wàá tí n bá ti wà níbi to ba je mo wá n bíi tí mo ti ń ṣiṣẹ́, tí ǹkan tón báa ń ṣẹ́ ti o báyé mi, màá mú fònu mí, màá hin yọ̀ ero bániisọ̀rọ̀ mí jáde, màá ma tẹ́ ni. Ko jú bẹ́ lo.

Ah kọ̀npútà tí mọ́ ń lò tán tó wá jà'mi lólè, déèlì ni ó lágbára púpọ̀, mo sí i rà ní bí ìlàjì mílíọ̀nù kan náírà ni. Ah ó dùn mi bi wọ́n ṣe jí, kí nì mi gbé e wò, ó dùn mi gan an. Ah kí ọlọ́run pèsè owó fún mi ṣe àmì ni.

A! Bí ọ̀sẹ̀ méjì tó kọjá, ọ̀sẹ̀ méjì tó lọ lọ́jọ́ iwájú mo ti lọ sí, ọ̀sẹ̀ méjì tó kẹ́hìn mo ti lọ sójà ìgbàyìn. Ṣùgbọ́n mo fẹ́ lọ lọ́sẹ̀ yi tí olohun bá pèse owo èmi ní ìfẹ́ eni tó máa ń ra, mo ní lìke ko mọ́ lọ́jà, ibẹ́ ni máa ti rà ǹkan tí mo fẹ́ wá, tí ó wà tí ò ní wọ́n, wọ́n a sì semi dáadáa.

Ah! Mi ò fẹ́ ìgbónájẹ́jẹ́ kankan nínú iyàrá mi o. Kí iyàrá mi, mi ò fẹ́ o rú ará rárá kí yàrá mi máa gbóná. Èmi like ẹrọ amó ara máa tútù tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní AC. Nnkan temi nífẹ́ nínú yàrá mi nu, ìgbónájẹ́jẹ́ bá wò lóde. Lai ṣe pé eeyan ń ṣin àdìẹ àdìẹ tí wọ́n ṣẹ̀se pa.

À, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí mo wà bí tẹ́fon fi man jẹ́ mi momáa ń lo aṣọ ìbọ́ra, ṣugbọn nísìnyí kò sí ǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Kò sí bẹ́ẹ̀, kò sí bẹ́ẹ̀ ṣi ẹfan ninun yàrá mi kí n mofẹ lo aṣọ ìbọ́ra fún. Kò sí ìsì, kò sí ṣẹrọ à mú à mú ǹkan tutù nínú yàrá mi tẹ́lẹ̀ kí ó máa ma há mi tutù. Kò sí ǹkan tí n wẹ́ ṣàfáràbó wa sí.

Kò sí bi n setó àwọn isoro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi o, mà á kọ́kọ́ yẹ bí isoro yẹn naa ṣe, bó se wá ná, a sì yanjú ẹ̀, ká kú kí àlàáfíà le jọba. Bẹ́ẹ̀ ni, a yanjú isoro to wa laarin.

À! Ìmọ̀lẹ̀ òruwọ̀ ò dà púpọ̀. Ti irọlé náà dà ṣùgbọ́n kó sì igba tòsí tó dà bí òruwọ̀ pé ara ẹ̀eyan yóò yóò eeyàn o wá alafià kanpé, bá pẹ́ irolẹ́ ni, ò le ti re eẹ̀yan báyi tó je pé eeyan sẹ ṣe de láti ibi tí eeyan ti lọ ṣiṣẹ́ lọ ṣùgbọ́n òwurọ̀ yẹn a eeyan o ṣese jí eeyan ò gbádùn gbogbo ẹ. Ki ọ́lọ̀run. À!

Giga to ga to, ìbí o ga to ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà. Ó jẹ́ ọkọ̀ mẹ́ga tí ó lára púpọ̀. Mo like bí mo se ga, mo nífẹ̀ẹ́ mo se ga, mo fẹ́ ga, ẹ ga díẹ̀ síì, kí wa, kí wá máa lọ sí ibi tí kí wá jẹ pótéènì.

Mo mọ̀ itunmo orúkọ mi dáadáa. Adékúnlé Àtàtà. Adékúnlé, Adé ó kún ilé. Adé wà nílé tẹ́lẹ̀, wón tun wá mú Adé mi wá. Bí i pé tó bá bí ọmọ tuntun ahhadékúnlé o.

Olorun ma jẹ ari ogun ẹkún ni, ẹ̀mi ti súnkún gbẹ́́yìn nísin oo tí ṣe díẹ̀ o. Kilafe máa ń súnkún sí. Olorun ma jẹ ki ari ogun ẹkún o, ẹ̀ ń súnkún, ọlọ́run jẹ́ ari ogun ẹkún láyé, ẹ̀ ń ti súnkún ní ìsìn yóò tún fẹ́ tó bí i. Àárín ọdún mẹ́ta o, àárín yí máa tó bí i ọdún mẹ́sàn án gẹ́, ọlọ́run ma jẹ ari ogun ẹkún.

Mo ń yẹ ọjà mi wò pé ó dáa dáa dáa. Óun náà ni iyí to máa n pè ní àmójútó, ìmọ̀ tótó. Yẹ wó mọ́ tọ́jà tí ó da fún oníbàárà kí wọ́n lè wá. Má bá ti jẹ́ ọjà tí ó dà, tọ́jà tí ó tóbi tí ó da fún oníbàárà, èyí sì ni wí, ó le èniyan.

Mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Bí olúṣẹ ńlá, olùkọ́ àgbà wa, ọ̀gá wa, akẹhinde gbà ẹ̀gbọ́n. Ó ti kọ́ wa tí a bá fẹ́ jẹun Nìyẹn wá kí èèyàn kókó dúpẹ́ fún Ọlọ́run. Kí èèyàn sì fi ọkọ Ọlọ́run, òkú Ọlọ́run bá bẹ. Nìyẹn sì fọ̀ jẹun láti ìrẹ́ti tóbá súnmọ́ ẹ̀yà pẹ̀lú ọwọ́ ọ̀tún.

Mi láworan lára rára at all o. Kò dára. Nínú ẹ̀sìn tí mò ń ṣe kí èèyàn máa yà àwòrán sára. T’àwọ́n oloyinbo ń pè ń tattoo, mi kò dáa rárá, mi ò láwòrán kankan. Ara mi ń dán, b’Ọlọ́run ṣe dá mi. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ọmọ tó dúdú tó rẹwà. Ọmọ dúdú bí i kówó esin, kò dá k’èèyàn láwòrán lára.

A! Mo jẹ́ ẹni tó máa ṣeré o. Ìgbẹ́ níwọ̀nni níwọ̀nni mo máa ṣe nǹkan tí mo bá ṣe láyé. Eré díẹ̀, eré díẹ̀, iṣẹ́ díẹ̀, iṣẹ́ púpọ̀, eré díẹ̀, bígbo ẹ, bígbo ẹ fi le papọ̀ mọ́ ara wọn. Kí eeyan ma jẹ́ ẹni tí ó fójú mọ́ fi gbogbo igba ṣeré.

Mo máa ń gba, kíi se gbo igbá náà ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Nígbà tọ́ lọhun bá ni, tọ́lohun bá mú oúnjẹ wá, a jẹ. Bí ó bá dé tun sí, a wá ǹkan mií jẹ. Sugbon oúnjẹ tí bá jẹ láàárọ̀, mo kan lé wa pàpánu kan bí ẹpa, bí i kúlíkúlí kíyan kan fi jeun lọ́sàn-án. Ju bẹ́ẹ̀ lọ, èèyàn ti yó niyen.

Wọ́n ní télẹ́ṣẹ̀ bá ti mọ̀ ẹ́ṣẹ́ ẹ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí ní ori ikúnlẹ̀. Má fẹ́ tóro àforíjì lọwo èèyàn, èèyàn yóò bẹ̀ẹ̀ náà ni yo jẹ́ kó mọ̀ pé ń jẹ́ kó mọ̀ pé nǹkan tí mo ṣe yẹn kì í ṣe nǹkan. Ó kú díẹ̀ káàtò. Ọlọ́run ọba mi, torípé ojojumọ́ ni, ojojumọ́ mo n dẹ̀ẹ̀ṣẹ̀ tí mò ṣi ń ta pọ̀. K'ọlọrun s'aanu mi ní. K'ọlọrun ṣ'aanú mi ni lọba àforíjì.

A, kòkò, àwọn ọdún tí mo kọkọ sí ìdójú kankan tó wà bí i iṣẹ́ ẹrin tí mò ń ṣe. Ẹ̀mi jọ́mọ́ ilé ìwé, iṣẹ́ tí mò ń ṣe ni tí mo máa ń lò ìfọ́nù mi, gbá mi, áfóòfò sí ń gbá mi láti jèrè. Ọlọ́run ọba ni o máa ń mú mi rí wàá lọ́jà máa jèrè ni. Tubẹ́ẹ̀rẹ́

A mi kì í mọ àwọn èrò lè wẹ̀ kan tí mo máa ń mu nísìnyí. Mo mọ́ bọ́ọ̀lù, omi Apalẹ̀ kaná pẹ̀lú kẹ́lẹ́ fówó, pẹ̀lú oyin, pẹ̀lú ọsàn, ọsàn òròm̀bó. Mo mọ̀ tí mo máa ti ṣè tótì gbígbẹ́ tótì yó jẹ, nǹkan tí mo máa ń mu ni, ṣe ó dùn bẹ́ẹ̀ lọ, sanwó fàá.

Mi ò ní eto àbọ̀ kọ̀ǹpútà o. Mo ṣẹ̀ fẹ̀ kọ́kọ́ bí ẹ́ sì le ṣe etò àbo, àbọ̀ kọ̀ǹpútà sórí kọ̀ǹpútà mi ní. Ìṣẹ́ dáadáa ni tí ènìyàn lè kọ́ tó máa, tó máa, tó máa dàbọ̀ bí ènìyàn láti ọwọ́ àwọn aṣẹ̀bí tó ń fẹ́, tó ń fẹ́ mọ̀ọ́di pa eeyàn, tó ń fẹ́ pa, tó ń fẹ́ tọpinpin ayéyàn, tó sì fẹ́ gbéyàn.

Mo máa ń fín túràrí dáadáa, turarí olóhùn dídùn. Àn fún àmì wá pé kó máa lé ẹ̀fà. Ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ olóhùn dídùn yẹn, mo jẹ́ kí lé ní, tí lé, kí lé máa, kó máa, kó máa, kó máa, ẹ máa fi òrún tó dara simu. Alàáfí ò sì jọba nínú, ti ẹ̀bà tí ń fi túrare.

Èso tí mo fẹ́ràn jù, ọ̀gẹ̀dẹ̀. Kò sí ń kan tin le fọ ọ̀gẹ̀dẹ̀ dá lára. Jíjẹ díndín, bíbọ̀, hmmm, yíyan gbogbo ẹni kan ṣe gbogbo kin eyan tún fọ pọ̀ pẹ̀lú wàrà.

Nísìnyí, mo ti ń pẹ̀sùn mo si fẹ́ dín àkókò tí mo máa ń sùn mo fe dìnkù. Akoko to ye kí ń máa sùn, ti mo máa ń sùn gangan. Àkókò-- ago mẹ́sàn-án ni ti aago mẹ́sàn-án bá ti lù báyìí, ó yẹ kí ń ti wà lórì ìbùsùn. Sugbon ní isìnyì, àti wọ oná ati jẹ́ ló fi fẹ́ ṣe díẹ̀, tóriẹ la fi ń pẹ̀sùn báyìí. Ki olohun saanu.

Àsiko ta bá wà, ni mo ṣe má a ń kí àwọn ènìyàn ṣùgbọ́n kíkí tí mo má a ń lò jù ni pé à kálafìá má a bá wọn, àti ore ajẹ́ ń jẹ́tan Ọlọ́run, àlùbáríkà rẹ̀ ko má a bá wọn. Ṣugbọn to jẹ pe èèyán bá wà láwọn ni ilẹ̀ Yorùbá kárọ ojire èèyàn okí ẹ̀kaarọ ọ̀sán, ẹ̀ka ọ̀sán, ẹ̀ka alẹ́ ẹ́ntí ó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀kú ṣẹ.

Mo fẹ́ràn láti máa lọ sí Mọ́sálásí. Ah! Ibẹ̀ ni ọkan mi ti máa ń bá lẹ́jú tiwọn bátun ìkà. Mo fe lọ kí olorun ìdọ́jú kọ́ olorun. Lọ́wọ́ ẹran lọ́tùú díẹ̀ pé á. Mo fẹ́ lọ kí olorun ẹyin náà níbi ti ilé ẹ̀kọ́. Kò jù bẹ́ẹ̀ lọ me jéèjì yi ṣùgbọ́n nítorí pé mo fẹ́ràn jù kọ́ jù Mọ́sálásí ni ilé ìjọsìn.

Ah! Àìmọ ye oúnjẹ tí mo máa ń ṣe. Mo máa ń ṣe oúnjẹ lọ́pọ̀lọ́pọ̀ bíi ààro yii nisin, mo se ìrẹsì àtẹwà alásepò. Mo fata ṣí, tí mo f'eyin ṣi, àlùbọ́sà, iyọ̀, maagì, gbogbo ẹ́ gbogbo ẹ́ gbogbo ẹ́ mo fí sì. Ṣùgbọ́n oúnjẹ tí mo máa ń ṣe tí mo máa ń ṣe dáadáa ni mo máa ń ṣe ila, ẹ̀bà, ebà to le.

Ah! Mo ń pa owó pamọ́ nígbà tí wọ́n ti wá já mi lólè ní oṣù kẹwàá tó lọ tó kọjá yìí. Owó tí mo ní tọ́ ọlọrun ni pé tó wà tó wà nipamọ, owó ń mo tí lọ fi ra ẹrọ ìbánisọ̀rọ̀ mí, mo ti fi san nkan nkan nkan òun na ni mo si ń lo lọ ni ilé ẹ̀kọ́ tí mo fi tí mo fi ń ṣe ẹ̀kọ́ mi lọ yìí wípé owó pamọ́ máa ń.

A, kò sí ìgbà tí irin kì í gé ohun mi. Ìgbà mí mo lè tàá sí i fọ́n bí oṣù Túpẹ̀, ìgbà mí mo lè gé lóṣooṣù, kò. Júbẹ́ẹ̀ lọ̀. Ìgbà mí òun yẹ kí àwọn ọ̀sẹ̀ mẹ́ta náà màá ṣì gé. Ẹnikẹ́ni tó bá ti wá sí wù ú ní mo ṣe máa ń ṣe ohun mí irun. Tí mo má yi pó sí i rẹwà díẹ̀, màá fi tape rẹwà, màá ní kọ́ bá mi yọ, kọ́ bá mi, kọ́ bá mi tú, kọ́ bá mi sí díẹ̀ kí o fi rẹwà.